Bẹ́ẹ̀ni, mo má ń ṣiṣẹ́ láti ilé. Èyí kọ́kọ́ ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ wa ni ọdún 2020 nígbà tí àjàkálẹ̀ COVID-19 tí ó ṣẹlẹ̀, tí ó sì jẹ́ wípé gbogbo àwa òṣìṣẹ́ patápatá oun ni a ń ṣiṣẹ́ láti ilé. Àwọn péréte, ọ̀pọ̀ nínú àwa osiṣẹ́ la ń ṣiṣẹ́ láti ilé. Àwọn péréte nìkan oun ni wọ́n wà lẹ́nu iṣẹ́ tí ó jẹ́ wípé wọ́n má ń gbaṣẹ́ fúnra wọn. Ṣùgbọ́n ni ásìkò yìí èmi, èmi má ń ṣiṣẹ́ láti ilé nì gbogbo igbà tí ó fi jẹ́ wípé ìgbà tí àjàkálẹ̀ àrùn yìí nígbà tó tó ká kúrò nílẹ̀, ni mo tó bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ níbi iṣẹ́. Èyí ló se wa jẹ́ wípé láti ìgbà yẹn ni ilé iṣẹ́ wa lọ́n tí wa fi sínú ìlànà wọn pé, òṣìṣẹ́ ò lè máa ṣiṣẹ́ láti ilé ní àwọn àsìkò kọ̀ọ̀kan. Tó bá ti di wipé boya ile iṣẹ́ wa wọ́n fẹ́ fún òṣìṣẹ́ kan, wọ́n fẹ́ jẹ́ kí, àwọn tó ń wá sí ibi iṣẹ́, wọ́n fẹ́ jẹ́ kí wọ́n fẹ́ fi iṣẹ́ ro wọ́n lọ́run. Wọn á sì sọ pé ká wọ́n kan, ká won kan wá ibi iṣẹ́ ní àsìkò kan ṣùgbọ́n ká won kan má a ṣiṣẹ́ láti ilé lásìkò mi. Tó sì jẹ́ wípé ara irọrùn tó wá ibi iṣẹ́ wa, tó bá ṣẹ wá dé, òun ní eleyii. Ìgbà kan tun wa tí iru nnkan bayii tún ṣẹlẹ̀, òun ní ayé ìgbà tí epò fi wọn, tí epò fi wọn tí ó sì, kò sí, owó ná, owó won lásìkò náà. Tó sì jẹ́ wípé ìgbà tí ófo fi wọn yìí àwọn èèyàn, àwọn, àwọn ará ayé máa dé ibi iṣẹ́ lásìkò tí ilé iṣẹ́ wa tó sì gbé ìbẹ̀ṣẹ́ tó nípa lórí ilé yìí tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa la ń ṣiṣẹ́ láti ilé. Bó ṣe jẹ́ nìyen.

Gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, gẹ́gẹ́ bí ọmọnìyàn tí ó jẹ́ wípé ẹ̀in kò sí ǹkan tí ò le ṣẹlẹ̀ sí nígbà kan kan, ẹ̀ kò sí oun tí ò le ṣẹlẹ̀ sí eyan nigba ku gbà. Elẹ́yìí ló fi jẹ́ wípé àwọn igba mí wá tí ori máa ń fọ́ mi tí ó sì jẹ́ wípé elẹ́yìí máa ń ṣẹlẹ̀ ní àwọn àsìkò tí mo bá ti ṣiṣẹ́ fún igbà pípẹ́ tí ó jẹ́ wípé mi ò sí ní mi tó tó àti tó yẹ. Ẹ̀ oun lo tun máa ń fọ́ mi láwọn àsìkò mi tó jẹ́ wípé bóyá mo bá wà níbi iṣẹ́ tí ó sì jẹ́ wípé ẹ̀m tó bí àwọn àsìkò tó bá jẹ́ wípé bóyá mo bá lọ ibi iṣẹ́ tí ó jẹ́ wípé mo pẹ́ dé ibi iṣẹ́ tí mi ò tètè dé bẹ́ẹ̀ yálà ó, ẹ̀hn, sún kẹ́rẹ́ fà kẹ́rẹ́ ọkọ̀, òun ni ó fa ìdí náà fún mi tí mi ò fi lè tete de ibi iṣẹ́. Elẹ́yìí sì máa ń bí, kò sì ní dùnmọ́ mi nínú tó sì máa ń fa orí fífọ́ fún mi. Ẹ̀ lẹ́yìn àsìkò yìí mi ò n sábà ní orí fífọ́, orí ò sábà máa ń fọ́ mi torí pé mi ò ń ṣe ẹ̀ n tó ní arun orí fífọ́ ní ẹ̀ tó máa sábà ṣẹlẹ̀ sí. Ẹ̀ ṣùgbọ́n àwọn àgbà mí tó bá jẹ́ wípé bóyá mo bá ní ẹ̀ mo bá fẹ́ ní àìsàn kan, àwọn orí fífọ́ ló máa ń kọ́ ń bẹ̀rẹ̀. Igba mí tí mo máa fẹ́ ní àìsàn màlaríà ẹ̀ ibà tí mo máa fẹ́ ní ibà màlaria orí fífọ́ ló máa ń kọ́ ṣáájú kí ó tó di pé ara gbí gbóná àti ẹ̀ àwọn kí ara máa wó ni, yóò tẹ̀lé. Tó ori ba sì ti ń fọ́ mi n tí mo máa sábà ṣe ni pé mo máa ń gbìyànjú láti lo ẹ̀ òògùn ta ń pè ní parasítámọ̀ tí mo bá sì ti lo òògùn yìí ara mi yóò sì bá lẹ̀ tí mo sì bá, ti máa sì padà sẹ́nu iṣẹ́ tàbí kí n padà sí ibi ìsinmi àbí ǹkan tí mo bá ń ṣe. Ẹ̀ bí ó ṣe máa ń ṣẹlẹ̀ lelé yìí mi ò n saba ń lo àwọn òògùn, àwọn òògùn líle rárá fún orí fífọ́ mi tó sì jẹ́ wípé tí mo bá ti lo ẹ̀ òògùn parasítámọ̀ tí mo sọ yìí ara mi yóò sì bá lẹ̀.

Data tí mò ń lo so lososẹ̀ ṣẹ́ṣẹ́ o máa ń tó bí 10 gigabytes sí 15 gigabytes. Ẹ̀hẹ̀, eléyìí máa ń rí bẹ́ẹ̀ torí wipé mo màá n sábà lo data lenú iṣẹ́ tí ó sì jẹ́ wípé mi i sábà ráyè lọ sí ojú ìtàkùn ayélujára, ẹ̀, tí o-- ti ó jẹ́ eléyìí tí mo kà fi máa ń ṣe sinmi, ẹ̀, yàtọ̀ sí hin tí mo màá sábà fi ṣiṣẹ́ jùlọ. Ẹ̀hẹ̀, èyí tí mo fi data tí mo fi ń ṣiṣẹ́ jù, ẹ̀, data tí mo fi ń ṣiṣẹ́ ló máa ń sábà gba, ẹ̀, ló máa ń sábà pó ju lọ́sẹ́ ọ̀sẹ̀. Tí ó sì jẹ́ wípé láàárín ọjọ́, ẹ́hẹ̀, ajé sí ọjọ́ Ẹtì, mò máa ń sábà lo tó data, ẹ́hẹ̀, 10 gig tí ó sì jẹ́ wípé àwọn èè ọ̀pọ̀lọpọ̀ n tí mo bá lò yìí, tó nílé àwọn àsiko tí mo bá wà níbí iṣẹ́ ni. Torí pé ìgbà tèmi bá fi n dé ilé, n sábà ráyè wo àwọn ìtàkùn ayélujára bíi Twitter, bíi Facebook, ko tí ma ka n fi wo hun tó ń ṣẹlẹ̀ lágbàáyé. Mi ò sábà wo wọ́n tò nǹkan. Eléyìí ló fi jẹ́ pé one, àwọn eleyi kò n sábà se n tó máa ń jẹ data mi púpọ̀. Yàtọ̀ sí ọjọ́, ọjọ́sinmi, ọjọ́ Ẹtì àti ọjọ́ àbámẹ́ta, ọjọ́ àb-- ọjọ́ Ẹtì àbámẹ́ta pẹ̀lú ọjọ́ Àìkú tó jẹ́ wípé, ẹ́hẹ̀, mi ò lọ síbí iṣẹ́ tí mo máa ń sábà lo data láti fi wọ-- láti fi bá àwọn èèyàn, láti fi bá àwọn èèyàn, bá yàn dọ́rẹ̀ẹ́ tí màá fi bi ṣe gbogbo àwọn nǹkan ìgbafẹ́. Eléyìí ni ó máa ń ṣe hin lo tun máa ń gba data mi lọ. Ẹ̀hẹ̀, àṣìkò yí, mo màá sábà lo tó bí data bí i, ẹ́m, 3 gig sí 5 gig. Lápapọ̀, iye tí mo máa ń sábà lò láàárín ọ̀sẹ̀ máa ń tó 10 gigabytes sí 15 gigabytes tí ó sì jẹ́ wípé, ẹ́hẹ̀, mo wà lára àwọn tó máa ń lo data kéré jù láàárín àwọn akẹgbẹ́ mi lenu iṣẹ́.

Bẹ́ẹ̀ni, ehn, èmi máà ń síkà àwọn àdéhùn dáadáa, èmi sì gbà pé ẹni tí ó bá jàmbá àdéhùn, ehn, èèyàn tí ó dá òun ni eníná. Tí mo bá bá eeyàn sá àdéhùn ǹkan, tí mo sì mọ̀ pé tí n tọ́ ṣàdéhùn, ohun tí mo wò lérò pé yóò ṣe mí lóore, tí yóò ṣe mí láǹfààní náà ni àdéhùn tí èmi náà ṣe. Ehn, tí èmi bá ti ṣàdéhùn wọ́n, gbagbé nǹkan bá ṣe wáa jásí ohun tó ti ni ra fún mi láti tẹ̀lé àdéhùn tájọ ṣe. Té èmi máa sábà mì ọ̀jù láti tẹ̀lé àdéhùn ni? Àìmọye ni gbogbo ìgbà, mi kì í jàmbá àdéhùn. Ehn, àwọn ìgbà mìíràn wà tó jẹ́ pé èèyàn ṣàdéhùn tí, ehn, èsí rẹ̀, tí ó ní jẹ́ ǹkan tí èèyàn fẹ́. Ṣùgbọ́n torí pé àdéhùn ó, ó, ó jẹ́ nǹkan tó yẹ kí èèyàn mójútó torí ẹ ni mà á fi ṣe nǹkan tí ẹ bájo fẹ́nù kò lè lóore. Ṣùgbọ́n à ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wò kí ń ṣíká àdéhùn wọn, tó jẹ́ wipé tí wọ́n bá ti rí i pé nǹkan kò lọ́ bọ́n ṣe ń fẹ́, wọ́n ó sì yi ẹnu padà. Wọ́n ó sọ pé, "Rárá, à, à n ò lè ṣe nǹkan tí wọ́n jọ fẹ́nu kò lè lóore." Tí lè sì máa ń dájálẹ̀ láàrin àwọn èèyàn, máa dájálà láàrin ọ̀rẹ́, máa dájálẹ̀ láàrin ẹbí, máa dájálẹ̀ láàrin ọkọ àti ìyàwó. Ehn, eléyìí tó máa ń fa ikùnsínú láàrin àwọn méjèèjì, a sì máa tún máa fà tẹ́mbẹ̀lẹ́kun àti ọ̀tẹ̀. Ehn, eléyìí tó lè, tó lè burú débi pé a máa fà kàwọn èèyàn tó sì máa ṣe àbúrú síra ẹni, tàbí ká kú, ká kú pa ara ẹni gan torí pé, ehn, ẹni tí wọ́n sì jàmbá àdéhùn fún ínú rẹ̀ ò ní dùn. Ẹni tó sì jàmbá àdéhùn náà, òun náà tún lè máa lẹ́pa ẹni tó se jàmbá àdéhùn rẹ̀ pé, ehn, níbi tó dẹ́rí lórí, ibi àwọn èèyàn burúkú tí wọ́n bá ti ń ṣàdéhùn tí wọ́n ti ríi pé àdéhùn ò bá ara wọn lọ. Ibẹ̀ ni wọ́n ti máa ń dára, tí wọ́n ti máa ń dàṣà ẹni yára l'òògùn gbẹ́. Torí jẹ́ wípé, ehn, ọ̀nà ẹni yára l'òògùn gbẹ́ òun wọ́n á fi ṣe ara wọn ní jàmbá ni. Eléyìí kò ṣe é já, eléyìí kò dáa, kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kí a máa ṣe bẹ́ẹ̀ láwùjọ àwọn èèyàn gidi.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun ni ọjọ́ Àìkú. Nítorí pé ní ọjọ́ yìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà èyí ni mo máa ń wà nínú ilé. Òun ni mo máa ńi áǹfààní láti ṣètò nǹkankan àbí nǹkan mi fún ara tẹ̀mí gangan, tí ó sì jẹ́ wípé mi ò sábà ní, ẹ́, mi ò sábà ní, ẹ́, èyí tó máa jẹ́ idi wọ́ fún mi láwọn ọjọ́ yìí. Ọjọ́ yìí ló máa ń jẹ́ wípé èmi náà mo fi máa ń tọ́jú ara mi, mo fi máa ń gbìyànjú láti sàwọn ìpalẹ́ṣe eyín tí yóò mú ìlósíwájú bá ara mi. Tí ó sì jẹ́ pé mi ò sábà ronú nípa iṣẹ́ tàbí kí n ronú nípa, ẹ́, àwọn eyín tí, nípa àwọn oníbàárà àbí nǹkan tí kò ní ṣe mi gangan fún ara mi áǹfààní. Ọjọ́ yìí ni mo máa ń fi sábà ní ìsinmi ninu ilé tó jọ pé ìgbà mi, mo máa ń sùn lọ́sàn láti jẹ́ kí ara mi kó wa ni àláfia kọ̀dí kí ara mi ó sì di pípí. Ẹ́, Tí ó sì jẹ́ wípé ohun tó máa ń lọ lọ́jọ́ yìí pẹ̀lú àwọn ìdílé mi, pẹ̀lú olólùfẹ́ mi. Tí ó sì jẹ́ pé mi ò sábà kúrò nílé láwọn àsìkò yìí. Ẹ́, Àwọn àsìkò tó bá jẹ́ àwọn ẹ̀kan kan ni mo máa ń sábà jáde lọ́jọ́ yìí, yálà tí mo bá ní nǹkan ṣe ní ìgboro tàbí tó bá jẹ́ pé àwọn ọ̀rẹ́ mi a jọ fẹ́ jáde láti lọ síbi nǹkan, boya fẹ́ lọ síbi ìgbafẹ́ ni àbí a fẹ́ lọ síbi òde kan ni. Àwọn àsìkò yìí ni a máa ń sábà, ni a máa ń sábà fi síi àti ọjọ́ àbámẹ́ta tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń jáde láti ṣe nǹkan àbí nǹkan mìíràn. Ẹ́, Ọjọ́ Àìkú yìí òun ni mo rí gẹ́gẹ́ bí ọjọ́ tí kò ní sábà síwé, ẹ́, tí ò sábà sí iṣẹ́ tí ó sì jẹ́, tí ó sì jẹ́ wípé ìsinmi ni a máa ń sábà fi ṣe, ni a máa ń sábà fi lò ọjọ́ yìí láìmọ̀ye ìgbà yìí ló mi fẹ́ràn ọjọ́ yìí ní àárín ọ̀sẹ̀.

Ìbọ̀ṣẹ̀ tí emi fẹ́ràn láti máa wọ jù lọ, òun ni ìbọ̀ṣẹ̀ dúdú, ta n pè ní black socks, tí ó sì jẹ́ wípé, ní àìmọye ìgbà tí mo bá ń lọ ibi iṣẹ́, tí mo bá ń múra, ìbọ̀ṣẹ̀ tí mo máa ń wọ kí n tó wọ bàtà, òun ló máa ń jẹ́, ló máa ń sábà jẹ́ àwọ̀ dúdú. Mo ní oríṣìíríṣìí ìbọ̀ṣẹ̀ dúdú tó bí méjì sí mẹ́ta tí mo máa ń lò síra wọn. Bo ti e jẹ pé mo ní ìbọ̀ṣẹ̀ àwọ̀ míò, mo ní aláwọ̀ funfun, mo ní aláwọ̀ búlúù, ṣùgbọ́n aláwọ̀ dúdú yìí ni mo máa ń sábà wọ ní gbogbo ìgbà. Nínú àwọn ìbọ̀ṣẹ̀ aláwọ̀ dúdú mi, mo ní ìbọ̀ṣẹ̀ kúkúrú, mo de ní iyi tóògùn tí mo máa ń wọ síra wọn, tó sì jẹ́ wípé tí mo bá ń lọ ibi iṣẹ́, ìbọ̀ṣẹ̀ dúdú yìí ni mo máa ń sábà wọ ní gbogbo ìgbà. Alákọ̀ọ́kọ́, ìbọ̀ṣẹ̀ yìí yàtọ̀ sí pé mo n ṣe tọ́jú ẹ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ tí mo bá sì máa fọ̀ lóore kóóre. Kò sábà fi ìdọ̀tí hàn, kò sábà fi ìdọ̀tí hàn, kò sábà gbé ìdọ̀tí sójú, tí ó sì jẹ́ wípé bó ṣe tún wá jẹ́ pé kò gbé ìdọ̀tí sójú, mo máa gbìyànjú àti fọ̀ lóore kóóre. Bí mo ṣe kì í wọ ìbọ̀ṣẹ̀ òun ju ekan sí ẹ̀ẹ̀meji lọ, ó pọ̀ tán láàárín ọ̀sẹ̀ kí n tó wọ i mí. Àwọn mi wà tó jẹ́ wípé tó bá sì ti di ipin oṣẹ́ ọ̀un, màá sì fọ àwọn ìbọ̀ṣẹ̀ òun tí mo bá lò láàárín ọ̀ṣẹ̀ náà. Àwọn mi wà tó jẹ́ pé wọ́n lè wọ ìbọ̀ṣẹ̀ kan, wọ́n lè wọ̀ fún ọ̀ṣẹ̀ méjì, eléyìí kò bójú mu tó, tó sì jẹ́ pé, ǹ tó yẹ kí wọ́n máa mo jú tó ni nítorí ìbọ̀ṣẹ̀ tí eeyan ò bá mọ́ jú tó, ó máa ń di n tí yóò máa rùn tí ó sì máa mú àwọn òórùn burúkú jáde. Àìmojútó ìbọ̀ṣẹ̀ ni ó máa ń fa eléyìí tí ó sì jẹ́ pé, n tí gbogbo t'eeyan bá ń lò yálà aṣọ ni o, bàtà ni o àbí ohun iwọ́ s'ara ni o, ǹ tó yẹ kí eeyan máa mo jú tó, bó ti tọ́ àti bó ṣe yẹ ni.

Ẹ̀bùn tí mo ní ìfẹ́ sí láti máa fún àwọn ènìyàn ni ẹ̀bùn owó, torí mo gbà wípé, ẹ́, owó ó ní èèyàn le fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹni tí èèyàn bá bùn ní owó, yóò mo ríri rẹ, yóò sì mọ̀, yóò sì lè fi ṣe nǹkan tó bá wù. Torí wípé, ohun tí èèyàn fẹ́ rà lẹ́bùn fún, ohun tí èèyàn fẹ́ rà fún, èèyàn mọ̀ bóyá kíní yi, bo ya ntí ó wù ú láti, tí ó wù ú láti, láti, tí ó lé ò lè wúlò fún ni. To sì jẹ́ pé tí èèyàn bá ti rà tán, torí wípé kó má ba à rí bákan lára èèyàn, kó má ba à di pé èèyàn jẹ́ aláìmọ́ọ̀rẹ́, ẹ́, èèyàn ó sì gba lọ́wọ́ èèyàn. Ẹ̀, ṣùgbọ́n ní inú ọkàn ẹni náà, yóò mọ wípé, àí, ohun tí ó rà yìí, ohun tí ó wá bùn mi yìí ki ń ṣe ohun tó wúlò fún mi. Ẹ́, tó bá jẹ́ pé ohun tí èèyàn ń tọrọ tó bèrè gangan fún ni, ẹ́, kò sí láì fi bẹ́ẹ̀ kí èèyàn ó rà á fún un. Ẹ̀, ṣùgbọ́n àmọ́ mo fi ni gbàgbọ́ wípé eni tí èèyàn bá fún ní ẹ̀bùn owó, yóò lè fi owó náà, yóò lè fi owó náà tó bá fẹ́ fi rà. To sì jẹ́ wi pé a máa ń, máa ń bùn àwọn ènìyàn ní ẹ̀bùn fún àwọn, nígbà tí wọ́n bá ń ṣe àwọn ayẹyẹ kọ̀ọ̀kan àbí ta ń bá yí fún wọn tí wọ́n bá ṣe ayẹyẹ gan, àwọn àsìkò. Tó bá jẹ́ pẹ bóyá mo rí pé ẹni náà nílò owó gẹ́gẹ́ bí àwọn àpẹẹrẹ ohun tí mo bá rí pé èèyàn, èèyàn ó fẹ́ fowó, ó fẹ́ fi ṣe òòwo kan tàbí bóyá ó fẹ́ fi san owó ilé ìwé, èmi yóò sì bùn ún ní ẹ̀bùn owó láti fi lè ṣe eleyìí bí mọ bá ṣe ní, bá ṣe ní ikáápásí. Tó bá jẹ́ wípé inàwó, bóyá ìyàwó, ọjọ́ ìbí, ìkómọ ni èèni ohuń fẹ́ ṣe, èmi lè fún un ní owó láti fi, láti fi ràn lọ́wọ́ kí n fi ṣe ẹ̀bùn fún, fún irúfẹ́ nǹkan tó bá fẹ́ ṣe. Torí wípé tí mo bá lọ ra ẹ̀bùn fún, ẹ̀bùn ọjọ́ ìbí tí mo bá rà fún, kí ló jẹ́ pé nǹkan tí òní wúlò fún ni. Ẹbùn ìgbéyàwó tí mo bá rà fún, bóyá ohun tí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti rà fún ni tí ó sì ní mo rírí rẹ̀ gẹ́gẹ́ bí i pé kí n fún un ní owó. Èyí ló fi jẹ́ wípé mo nífẹ̀ẹ́ sí láti máa fún àwọn èèyàn ní ẹ̀bùn owó gẹ́gẹ́ bí agbára mi ṣe mo yàtọ̀ sí pe ká máa fún wọn ní ẹ̀bùn nǹkan tí kò ń ṣe owó.

Àwọn iṣẹ́ àkànṣe ni àwọn iṣẹ́ tí ó jẹ́ wípé ó yàtọ̀ sí àwọn iṣẹ́ yòókù tí èyàn tí ń ṣe tẹ́lẹ̀, tí ó sì jẹ́ wípé, ẹ́, iṣẹ́ tí àwọn, a, àwọn ọ̀gá lọ́gá àti àwọn tí wọ́n jẹ́, ẹ́ ọ̀gá wa lẹ́nu iṣẹ́ tí wọ́n gbogbo wọn tí wọ́n nífẹ̀ẹ́ sí kí ó jáde sí ibi dáadáa ni. Nítorí pé iṣẹ́ àkànṣe yìí, àwọn iṣẹ́ àkànṣe, òun ló máa ń fi ẹ̀rì mà jẹ́ni ìṣó sílẹ̀ ló máa ń fi yàn, ẹ̀rì mà jẹ́ni ìṣó ló máa ń fi yàn wípé ibi iṣẹ́ wa ó jẹ́ ibi iṣẹ́ tí ó kóju òṣùwọ̀n tó. A, lát'àrí eyìí ló fi jẹ́ wípé wọn ṣáabà gbé iṣẹ́ àkànṣe fún ẹ̀ni kankan, tií, fún ẹnìkan lásán bí ò ṣe ẹni tí wọ́n mọ̀ pé ó ní ikàpá láti ṣe iṣẹ́ yìí. Ẹ, ìpalẹ́ṣe iṣẹ́ àkànṣe ó máa ń yàtọ̀ sí ìpalẹ́ṣe ìpẹ ìpẹ̀ṣẹ̀ bí èyàn ṣe máa ń múra, ìmúra fún àwọn iṣẹ́ mìíràn. Ẹ, ìpè ìmúra fún iṣẹ́ àkànṣe, en, ó nílò ọgbọ́n àtinúdá t'eyan o kọ́ ọ́ ronú lórí bí iṣẹ́ náà yóò ṣe lọ tí èyan ó sì y'àwòrán bí èyàn ṣe fẹ́ kí iṣẹ́ yìí ó ṣe yẹ kó jáde sí ní oríire èyàn kó tó di í pé èyàn yóò pada, tó tó di pé mo bẹ̀rẹ̀ sí máa kọ àwọn n tí mo rò nípa iṣẹ́ náà, kó tó di pé mo bẹ̀rẹ̀ sí í kọ síta. Tí ó sì jẹ́ i pé gbogbo bi mo bá ṣe é kọ́ síta òun ni màá sì tún gbé yẹ̀wò, gbàgbé ìyẹ̀wò àwọn nǹkan tí mo bá kọ síta tí màá sì ronú nípa ẹyọ kọ̀ọ̀kan àti àwọn nǹkan tó yẹ kí, ó, kí n tó mú, ki n tu mú lò àwọn nǹkan tó yẹ kí ń ṣe láti jẹ́ kí iṣẹ́ yìí kó jásí àṣeyọrí. Uhn, tí mo bá tún wá n ṣẹ iṣẹ́ yìí lọwo, mo tún máa ń bèèrè ìbére, mo tún máa ń bèèrè ẹ́, mó máa ń bèèrè ẹ́ ìmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn kí àwọn ènìyàn fún mi ní ìmọ̀ràn lórí bí nǹkan tí mo ronú sí bó ṣe máa dára sí, bó ṣe máa já sí dáadáa. Ẹ nínú àwọn akẹgbẹ́ mi àtàwọn tó jẹ́ pe mo mọ̀ pé awọn náà wọ́n ní, ẹ, wọ́n ti ṣe àwọn iṣẹ́ àkànṣe tẹ́lẹ̀ òun ni mo máa ń bèèrè ìmọ̀ràn lọ́wọ́ wọn. Tí ó sì jẹ́ wípé eléyìí tún máa rán mi lọ́wọ́ látun ti mú ohun tó ba jáde n tí láti tun ṣe iṣẹ́ àkànṣe òun láti ṣe é ní ọ̀nà tí ó yẹ kí tí ó gba jáde dára. Tí, tí mo máa sì n ṣise to ni pé láti jẹ́ kí ohun tí mo bá ṣe kó já sí dáadáa kí n sì gba oríyìn níparí gbogbo oun to bá ṣe.

Aago márùn-ún, aago márùn-ún àbọ̀ ni mo ṣètò agogo ìjí mi ní ojoojúmọ́ tí ó sì jẹ́ wípé tí ó bá ti di ọwọ́ aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ ni agogo ìjí mi yóò sì dùn, èh, tó bá ti dùn àwọn ìgbà mìíràn wà tí ó jẹ́ wípé màá jẹ́ kó dùn lẹ́ẹ̀keji kí n tó dìde torí pé ìgbà mí ò máa ń ra ẹra tí òrun sì máa ń wà lójú ènìyàn ṣùgbọ́n kò dùn lẹ́ẹ̀keji kó tó di pé mo dìde, èh, torí pé ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń kọ ṣètò ìkan sí aago márùn-ún, èh, màá tún ṣètò ìkan sí aago márùn-ún àbọ̀. Tí aago márùn-ún ò bá jí mi, tí aago márùn-ún àbọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ni ló máa sábà jí mi. Eléyìí ni mo ríi mo ṣe máa ń ṣe ètò rẹ̀ ni torí pé mo mọ̀ pé tí ó bá fi rí ọjọ́ aago márùn-ún àbọ̀ yẹn tí èmi bá fi dìde, èh, ó ṣe é ṣe kí n pẹ́ dé ẹnu iṣẹ́ tí ó sì jẹ́ wípé, èh, ilé yóò fa ìdíwọ́ fún mi láti ṣe iṣẹ́ ọjọ́ mi èmi ò sì nífẹ̀ẹ́ sí irú ilé. Èh, àwọn àsìkò mìíràn wà tí ó jẹ́ pé bóyá òrẹ́ mi tí mo lè má gbọ̀ ki aago yìí o dùn rárá o, èh, tí ó sì jẹ́ wípé tí agogo náà tí ó bá fò mí run, nígbà tí mo bá jí sí, màá sáré gbìyànjú àti tètè ṣe ohun tí mo bá fẹ́ ṣe kí n lè bá iṣẹ́ ọjọ́ náà. Èh, àwọn àsìkò wà tí ó jẹ́ pé tí fóònù mi bá kú agogo ìdí yìí ó lè má dùn rárá tí ó sì jẹ́ wípé àwọn àsìkò yìí ó máa ń ní, èh, ohun tó máa ń fi ṣe ìpalára fún mi, èh, torí pé èmi yóò ti fi okàn sí agogo ìjí mi pé yóò jí mi tí kò sì ní orí bẹ́ẹ̀